Ṣé mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́ mi? Mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́ mi nípa iṣẹ́, nípa ọjà tí mo ń ta. Mo máa ń kọ àwọn àléébù tí ó ṣe kókó kí ó ṣeyọ níbi iṣẹ́ mi. Mo sì máa ń kọ àwọn oríyìn tí ó ṣe é ṣe kí ó ṣeyọ níbi iṣẹ́ mi. Àwọn àléébù tí mo máa ń kọ, mo máa ń kọ sílẹ̀ láti lè gbáradì ní ọjọ́ iwájú torí tí irúfẹ́, à, ìpèdójúkọ náà bá jáde kí n lè mọ̀ bí mo ṣe dojúkọ. Oríyìí tí mo máa ń kọ nípa iṣẹ́ mi ni wípé tí àwọn ohun mèremère tó ti ṣẹlẹ̀ níbi ilé iṣẹ́ mi, mo máa ń kọ sílẹ̀ láti mọ ìgbésẹ̀ tó kàn tí à ó gbe lórí ilé iṣẹ́ mi àti láti tẹ̀síwájú.